Mo máa ń fẹ́ràn láti ṣe ìmọ́tótó ilé mi ní, ní àárọ̀, ní àárọ̀ kùtùkùtù tí màá ti lè jí láàárọ̀. Kó tó dipé mo jáde, mo máa fọ abọ́, gbá abọ́ tó dọ̀tí tí mo lo kù ní ọjọ́ kejì ní àná, màá fọ, dè mo máa gbá ilẹ̀ tín bàá dẹ́ ti gbá lẹ́̀tán, màá tú àyíká mi ṣe nínú yàrá bọ́. Ni ọjọ́ Saturday tó bá, èyí tó jẹ́ ìparí ọ̀sẹ̀ mo máa ń tú gbogbo àyíká, gbogbo àyíká mi ṣe. Ṣùgbọ́n nínú yàrá ojoojúmọ́ ni mo máa ń, ni mo máa ń tú ṣe.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ gan, ó pọ̀ gidigidi gan. Nígbà mí mo máa ń lò tó bí, ẹ́ẹ́ ẹẹ́ mẹ́wàá gig ní ọ̀sẹ̀ kan. Ehn, mo máa, mo máa ń fẹ́ràn láti ṣe data mi ní ìgbà kan like lẹ́ẹ̀kan só dá, a lè so dá mi ní má, mi ní máa náwó kèlè kèlè kèlè kèlè láti ra data ní ọ̀pọ̀ ìgbà. So tí máa ti le ra, tí máa ti le ra data yẹn bẹ́yẹn, ó máa gbé mi fún ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n nígbà mí ó lè máa gbé mi fún ọ̀sẹ̀ kan, ó lè jẹ́ pé bí ọjọ́ kẹjọ ọjọ́ kẹta ni data ò máa tán, tí ẹ́ jẹ́ kí n máa tún ní láti ra data mi. So, ṣùgbọ́n data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ó pọ̀ gan, ó pọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀.

Mo ma f-- mo ma fẹ́ràn láti ra láti fún àwọn èèyàn ní, eh, ẹ̀bùn bíi aṣọ àti bàtà. Tẹ́ nígbà mí, mo ma fẹ́ràn láti fún àwọn èèyàn ní perfume like pe-perfume. Ah, lótú lórí èèyàn tí má fẹ́ fún, tó bá jẹ́ pé bí ọkùnrin ni bẹ́yen mo máa láì, mo ma fẹ́ràn láti fún ní, eh, bàtà àti aṣọ. But tó bá jẹ́ pé obìnrin, mo ma fẹ́ràn lá because, eh, obìnrin mo lè má mọ, eh, aṣọ tó máa-- tó jẹ́ aṣọ tó jẹ́ pé ó fẹ́ràn. But ọkùnrin, a sì le sọ pé ọkùnrin ó lè fẹ́ràn aṣọ bí eléyi àti, bí eléyi pàtó àti eléyi. So, mo ma get aṣọ fún. But tó bá jẹ́ pé obìnrin ni, mo lè ra bí perfume fún. Ór kí n ra bàtà fún. Eh, but ọkùnrin mo ma fẹ́ràn láti ra, eh, aṣọ. Mo fẹ́ràn láti ra aṣọ fún ọkùnrin.

Ehn, mi ò fi bẹ́ẹ̀ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Gbogbo oúnjẹ ni mo máa fẹ́ràn láti jẹ. Ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tó yẹ́ pé tí ba jẹ́, tí ba jẹ́ jù, a máa, ó máa tètè sú mi. Ki se pe mo korira, mo le je. Ṣùgbọ́n mi kì í fẹ́ láti jẹ́ jù torí tí máa jẹ́ jù, a máa jẹ́ kí, a máa jẹ́ kí oúnjẹ yẹn kó máa sú mi lára, kó máa ṣe irú kan, irú nkan beyen. So but mi ò ní, ìkórìíra sí oúnjẹ kankan. Ọ̀la oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. A lè fi ṣe ìrẹsì jọlọ́ọ̀fù. Ehhen, mo fẹ́ràn ẹ̀ gan-an gidigidi. And àwọn oúnjẹ tó pé mo fi bẹ́ẹ̀ fẹ́ràn tó jẹ́ pé tí máa jẹ ẹ́, ó máa ń ṣe mí bákan bákan. O ma tete su mi o maa je ki ikun mi ko kun. Ó ní àwọn oúnjẹ bí i ọ̀gẹ̀dẹ̀, bí i milk báyìí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ lọ títí. Ìbọn mi ò fi bẹ́ẹ̀. Mo fẹ́ràn ẹ́, but mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ lọ títí. Mo jẹ́ ǹkan tó pé mi kì í máa ń ṣe aṣẹ oúnjẹ, mo máa ń jẹun gan-an gidi. So mi fi be ni ikorira si ounje beyen lo titi.

Mo máa ń gba íme-ímélì àwọn tí ò wúlò dáadaa, dáadaa ló tó máa ń wà ní, ìmi máa ń wà ní spam folder mi. Nígbà, lọ́pọ̀ ìgbà èmi lè rí pé ìdí tí mo fi máa ń gba àwọn ímélì yìí ni pé àwọn, ó ní àwọn sáìtì kan tí mo máa ń, tí mo máa ń lọ, so tí wọ́n bá ti wá bèrè pé kí n, kí n fi, ẹ́, ímélì mi síbẹ̀, tí ba ti wá fi ímélì mi síbẹ̀. So kí n tó mọ̀, kí n tó ka tó sọ, wón á kàn dédé máa sẹ́ẹ̀ndī ímélì àtì eléyití mo fẹ́, àtì éleyii tí mi ì fẹ́, gbogbo e àwa pọ̀ jọ sórí fóòmì. So ìgbà tí mo wá rí pé torí àwọn éleyi tí èmi ì fẹ́ yẹn ó ti wá ń pọ̀ jù, so gbogbo ìgbà tí ímélì bá wọlé, èmi kí wọ́n máa ń ṣe àkíyèsí dáadaa torí oríṣìíríṣìí nǹkan tó bá ń lọ. So mo máa, tóba wá yá, mo máa láaiki láti unsubscribe kúrò lára àwọn kíní yẹn. Mà á unsubscribe, mà á fi ara mi kúrò lára àwọn kíní yẹn so that wọn ni máa sẹ́ẹ̀ndì àwọn ímélì tó wúlò sí mi mọ́ torí ó ti pọ̀ jù, ó ti máa ń pọ̀ jù lórí fóònu mi. Mi dẹ̀ ní ká, ànd, gbogbo tí wón báa ń sẹ́ndi nkan, nǹkan tó kì í ní ìtumọ̀ lọ́ máa ń sábà máa ń sẹ́, sẹ́ẹ̀ndì sí mi.

Mo máa ń fi ìpara sára ara dáadáa o. Mí lè jáde kúrò nílé tí ba tí lè jí lárò bai tí bá fẹ́ lọ ibiṣẹ́ tí bá tí lè wẹ̀, tí bá tí wẹ̀ ton tí ba ti lè nura mi, máa pa ara mi. Torí èmi nígbàgbọ́ pé, ẹ́ ìpalára wà lára ǹkan tó máa jẹ́ kí àwó ẹ kó máa dán. Tí àwọ òní máa dàbí enipé pé ò kí ń tọ́jú ara ẹ, ò kí ń máa ń ṣàwọn ǹkan. So mo máa ń fi ìpalára sí ara mi dáadáa, dáadáa. Mo dè, ó lójú ìpalára tí mo dẹ máa ń fi sáré ara mi torí àwọn ìpalára kan wà tẹ́ kí tí mo má tí lò, tí mo má tí fi pa ara, ara mi a máa, màá mọ́, màá rí pé àyàwó ara mi pé mí, mí lè, mi fẹ́ràn bó ṣe ń ṣe. Bí pé kó máa bí á kó máa dúdú si àbí kí máa pupa ju bóye kí í ṣe pupa lọ. So màá dúró mi ní máa lo rúru ìpalára yẹn mọ́. Màá tún lọ ra another one nírú mi. So ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lo ìpalára dáadáa fún ara mi torí pé ó máa ń jẹ́ kí awọ mi kó dán. Mo dẹ̀ fẹ́ràn kí awọ èèyàn kó máa dán. O di tí mo máa fi lo ìpara, ẹ́ ìpara sára mi nìyẹn.

Ṣé ọ̀sẹ̀ tó kọjá, eh kó tó di pé a lọ fún ọdún Kérésìmesì ni mo ṣe eh ìkẹyìn, mo ṣe ìgbẹ́kẹ̀lé iṣẹ́ kẹyìn. À bá yẹn la ṣe máa ń ṣe níbi iṣẹ́ ọ̀dọ̀ wa, tí ó máa ti lè dí bí ọ̀sẹ̀ méjì wá. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, a máa ṣe ìpàdé tẹ́ kí a máa ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo eh àwọn nǹkan tà tí àwọn, àwọn èèyàn, àwọn customer tí a attend sí. Gbogbo ẹ̀ nǹkan tán tí gbogbo wọn tó ń sọ pé àwọn ò fẹ́ràn nípa iṣẹ́ wa, àwọn ò ṣe ò gbẹ́ṣẹ́. So gbogbo a máa ṣe gbogbo ìgbẹ́kẹ̀lé gbogbo ẹ̀ pátápátá, lẹ́yin náà a máa sọ fún àwọn ọ̀gá wa. A máa sọ fún wọn pé bó ṣe ẹ ká, ká ṣe lé lé ká fi lè, ká fi lè gbé iṣẹ́ wa lárugẹ sí dáadáa. So ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe ìgbẹ́kẹ̀lé eh.

Ah! Àwọn ìdojúkọ tí mo máa ń rí ní ibi iṣẹ́ mi ó pe oríṣiríṣi. Ìkan wọ́n láti ọ̀dọ̀ ọ̀gá, ìkan wọ́n láti ọ̀dọ̀ àwọn torí mo ń ṣiṣẹ́ ní àwọn tí a máa ń dá àwọn customer lóhùn ní ibi iṣẹ́, a máa ń pè ní customer service. So àwọn ni mo máa ń dá lóhùn and àwọn, àwọn míì dẹ̀ ni tón ba ti lè pe bẹ́yẹn, wọn kì í máa ń fọkàn balẹ̀ toje boya wọn, wọ́n encounter ìṣòro kan nípa iṣẹ́ wa. Tí ye kan fọkàn balẹ̀, to ye kan ṣàlàyé pé nǹkan bái bái lawọn ṣe, wọn kò lè de kó n wọlé, e mọ̀. Yo, Nigeria la wà yìí. Wọ́n kọ́ dé dé kọ́, kọ́ bẹ́rẹ̀ sì ni máa ṣépè. Kan bẹ́rẹ̀ sì ni máa ṣépè, kan máa ṣe oríṣiríṣi nǹkan, eh àwọn nǹkan tó jẹ́ pé, mo máa rò pé ẹ kọ́ kọ́ fọkàn balẹ̀, ẹ ṣàlàyé àwọn nǹkan tí ẹ̀ ń dojúkọ so that a lè ẹpù yín. Kò sí pé kí ẹ kó pe àwọn tó wà in charge kì í ní, kí ẹ kọ́ kọ́ máa ṣépè fún wọn, kí ẹ máa ṣe oríṣìí fún wọn. So àwọn wà lára ìṣòro tí o jẹ pé mo máa ń deal pẹ̀lú ẹ fún àwọn customer torí pé wọ́n kì í máa ń fara balẹ̀, wọ́n kì í máa ń fara- and most of it, tí wọ́n bá, tí wọ́n bá ma parí ẹ̀ gàn, àwọn gangan gangan ni wọ́n wá ṣe nǹkan tó, tó jẹ́ kí kíníyẹn kó ṣe dáadáa fún wọn. Kò dẹ̀ kí n ṣe àtọ̀dọ̀ wá ní, ẹbí gan tí wa wá.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí, mo máa fẹ́ràn láti lọ sí, lọ sí òde dáadáa, torí pé tí ẹ̀yán bá lọ sí òde rí tí ará mi ò bá, tí mo bá feel bored, tí n bá fẹ́ láti máa bá awon èyán sọ̀ro to jé pé everything kọ́ ṣe kíni mo kàn máa jáde, àti tí má lè jáde kí n tó rí pé mo padà wá, mo ti máa rí pé mood mi ò ti change. So mo máa fẹ́ràn láti lọ sí òde dáadáa.

Mo fẹ́ràn láti máa lo, bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè, nítorí pé irú ti máa lọ sí, ti máa lọ sí òkè bíi ilé tí mò ń, ilé àjà bí márùn-ún, tó jẹ́ pé òkè lókè ló wà. Kí ó tó di pé mo gùn, mo gùn òkè dé ibẹ̀ tí mò ń lo staircase, ẹsẹ̀ ti máa ń ro mí nígbà tí màá fi dé ibẹ̀. So mo fẹ́ràn, ti máa lo ẹ̀rọ ìgbésókè yẹn, ó máa jẹ́ kí ìrìnàjò mi kó yá, ó tún máa jẹ́ kí, kó tún ní jẹ́ kí ẹsẹ̀ ro mí. So mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè dáadáa.

Mo máa ń fẹ́ràn láti, ẹ́, láti rìnrìn àjò lọ sí ìlú kejì tí máa fẹ́ lọ fún ìsinmi. Nítorí pé ibi tí màá lọ náà mo máa fẹ́ yẹ kó jẹ́ pé bíiṣẹ́ pé atẹ́gùn ò ní, ẹ́, àwọn ènìyàn ò ní fi bẹ́ẹ̀ pọ̀ síbẹ̀. Bírú bí beach báyìí, màá lọ síbẹ̀ èmi àti àwọn ẹbí mi. A jọ máa lọ síbẹ̀, a máa sanwó then, a máa dúró síbẹ̀ fún bíi ọjọ́ méji àbọ́ ọjọ́ mẹ́ta. A máa camp ní ibẹ̀, ẹ, a máa ra àwọn nǹkan kan. So ibi tí mo fẹ́ láti lọ sí, ẹ́, ìsinmi mi ni ẹ. Torí pé ó máa jẹ́ kí ọkàn mi balẹ̀. So tó máa tú, ẹ́, jẹ́ kí ara mi kó bá lè láti lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ fún, ẹ́, ìpele totun kan.

Kọ̀mpútà, eh, oní HP ni mò ń lò, eh, a tún mọ̀ ọ́ sí window, window kọ̀mpútà. So kọ̀mpútà oní HP ni mò ń lò. And ìdí tí mo fi, tí mo fi fẹ́ràn kọ̀mpútà HP yẹn ni pé, eh, number one, owó ẹ̀, owó ẹ̀ ò fi bẹ́ẹ̀ pọ̀ láti rà. Owó owó ẹ̀ náà pọ̀ bọ̀, kò fi bẹ́ẹ̀ pọ̀ láti rà, eh, compare sí àwọn ọ̀dà, eh, àwọn kọ̀mpútà, kọ̀mpútà mín. And iṣẹ́ orí ẹ, ó, ó, ó, ó, ó máa ń yára gan gidi gidi. Tóri ẹ lo jẹ́ kí n lò, mo kọ láì, àti pé fóònù tí mo tún ń lò tún jẹ́ an- eh, ó tún jẹ́ Android. So màá tún lè connect ẹ mọ. So kọ̀mpútà, eh, HP ni mò ń lò. Mo dè, mo dè like ẹ̀ gan gidi. A de máa ń pè é ní window, window kọ̀mpútà. Eh, window.

Ọ̀sẹ̀ tó kọjá ni ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Nítorí pé ní ibi iṣẹ́ wa, bú òsọ̀ọ̀sẹ̀ ló máa ń, ló máa ń kọ́ wa ní nǹkan tuntun. Torí pé iṣẹ́ tá, iṣẹ́ tí mo ṣe ó, ó, ó, ẹ́, gbájopo pẹ̀lú pé ká máa upgrade ara wa, system ara wa. Then ba ṣe ń bá àwọn customer sọ̀rọ̀, ba ṣe ń ṣe gbogbo ẹ̀. So ọ̀sẹ̀ tó kọjá ni mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. And bí a dẹ̀ ṣe máa ń kọ́ ní ọ̀pọ̀ ìgbà nìyẹn léra léra. Torí kò dàbí àwọn iṣẹ́ mí tí ó jẹ́ pé ó máa tó bí oṣù kan àbí oṣù méjì kí ó tó di pé wọ́n kọ́ nǹkan tuntun fún wọn. Ohun tó jẹ́ pé eléyìí tí wọ́n baa ti mọ̀ náà ni wọ́n máa ma kọ́. Àwọn èmi gan an, ó lè jẹ́ bí ọdún kan but lọ́dọ̀ wa, ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń kọ́ lọ́dọ̀ wa. So ọ̀sẹ̀ tó kọjá ni mo kọ́ nǹkan tuntun kẹ́yìn ní ibi iṣẹ́ mi, ibi tí mo ti ń ṣiṣẹ́.

Ehn, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní oru nkan tí mo bá ń dúró dè ló máa sọ ǹkan tí mo máa ṣe tí n máa fi ń dúró dè ǹkan. Okay, ká wá sọ pé bí àpẹẹrẹ mo lọ sí ọjà, mo fẹ́ ra, ehm, boya mo fẹ́ ra, okay mo lọ sodo, mo lọ order oúnjẹ nibi tí wọ́n ti ń ta oúnjẹ. So wọ́n á sọ fún mi pé oúnjẹ tí mo ọ́dà fún yì pé ó máa tó bí, ẹ̀hǹ, bóyá bíi 30 minutes like ọ̀kà tí, ehn, 30 ló máa fi ṣetán. So mo lè, t'ó pé óké màá gbé, óké màá dúró sí, tí m bá dẹ̀ ti dúró báyẹn, mo lè máa tẹ fóònù mi kí n máa lọ sórí social media kí ma wá àwọn post àwọn èèyàn tọ́n post síbẹ̀. So, ó tún depend. So ló jẹ́ ẹ́ kí n sọ pé ó depend lórí ǹkan tí màá ń dúró dè ló máa sọ irú ǹkan tí màá máa ṣe. Ka ní pé mò ń dúró dè ǹkan tó jẹ́ pé bóyá mo lọ sí báǹkì, mo fẹ́ lọ ṣe ǹkan, wọ́n á sọ kí n dúró pé wọ́n máa dá mi lóhùn, wọ́n ò ní pẹ́ dá mi lóhùn. So ǹkan tí mo lè máa ṣe ni pé mo lè máa go through files mi à àwọn ìwé tó wà lọ́wọ́ mi àti gbogbo ẹ̀. So gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ló, ó ló rú nǹkan tí màá fẹ́, tí màá ń dúró dè ló máa sọ nǹkan tí màá máa ṣe tí mo fi ń dúró dè nǹkan ọ̀ún.

Bí mo ṣe máa ń ṣe ìdunádúrà, tòdò mi ni pé mo máa ń wo, mo máa ń wo fíìmù, a máa ń pè é ní fíìmù. So mo máa ń wo fíìmù, then a máa ń pe bíi Netflix, màá jókòó, màá wo, mo lè ra, eh, ìpanu jẹ ki n jókòó kí n máa fi àwọn ìpanu yẹn kí n máa jẹ́, kí n lè máa wo fíìmù mi lọ. So bí èmi ṣe máa ń ṣe ìnádúrà, tòdò mi nìyẹn. Àní ìgbà mí, mo kàn máa jókòó sí ìta lásán. Nǹkan máa gba tẹ́gùn, kí n jókòó sábẹ́ igi, kí n máa gba tẹ́gùn kí a tẹ́gùn fẹ́ sì mi lórí. So mo ṣe máa ń ṣe ìnádúrà. Ọ̀nà méjì tí mo ṣe máa ń ṣe ìnádúrà mi, à, oun nìyẹn.

Ehn, àwọn òpó ayélujára tí ó wà, ó pọ̀ oríṣiríṣi. Lára rẹ̀ tí mo mọ̀, tí mo dẹ̀ rántí lọ́wọ́lọ́wọ́ báyìí, a ní Google, a ní Yahoo, a ní, ehn, Chrome, a ní web-- website tí a lè lọ máa search fún àwọn nǹkan. Ṣùgbọ́n ó pọ̀, ehn, gan gidigidi ṣùgbọ́n mẹ́ta tí mo rántí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀un ní eléyi.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi gan gidi, eh, eh, especially pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n ò ní oúnjẹ tó pọ̀ fún wọn láti jẹ. Torí èmi gan, fúnràmì mi mo, mo kì í má like láti jẹ oúnjẹ tó bá pọ̀. So mo máa ń pín oúnjẹ, màá pín oúnjẹ fún àwọn èèyàn jẹ. Ìgbà mì í gan tì n bá bu oúnjẹ gan, mo lè má lè jẹ tán. So mo má, má kan pín oúnjẹ yẹn fún àwọn èèyàn ni láti jẹ. So mo máa ń like láti pín oúnjẹ mi gan gidi.

Ní àṣálẹ́, àṣálẹ́ náà làá mọ̀ sí alẹ́. So ní alẹ́, mo máa ń fẹ́ràn láti, ẹm, jókòó tí máa dé láti ibi iṣẹ́ tí máa ti le dáná, tí máa ti le jẹun. Màá jókòó, màá farabalẹ̀, then màá lọ sórí social media mi, then màá go through social media mi. Bóyá àwọn tó ti message mi láti àárọ̀ tó jẹ́ pé mi rí ààyè dá wọn lóhùn lórí pé bóyá mo wà níbi iṣẹ́, màá dá wọn lóhùn, màá reply wọn. Àwọn nǹkan tó yẹ kiń ṣe, màá tún ṣe preparation fún àárọ̀ ọjọ́ kejì. So that tí n bá jí láàárọ̀ ọjọ́ kejì, mí ní láti máa ṣe àwọn nǹkan kiirí, so màá kan bẹ̀ere láti ibẹ̀. So màá túb relax dáadá màá tún lọ sórí social media láti lọ wo àwọn nǹkan kan náà ń bẹ. So mo rí ààyè láti àárọ̀ láti wò àwọn nǹkan tí mo máa ń ṣe ni yen.

Mo máa ń gbọ́ broadcast dáadáa, mo máa ń gbọ́ dáadáa. Kódà níbi tí mo máa ń gbọ́ dẹ̀ kò kí n ṣe le gan. Tó bá jẹ́ ti Nàìjíríà nìkan mo máa ń gbọ́, mo máa ń gbọ́ ti America náà àti ti àwọn, eh, UK. Torí pé ní Nàìjíríà fi bẹ́ẹ̀ ni àwọn broadcast kì í tó pọ̀ dáadáa. Mo máa ń gbọ́ broadcast dáadáa torí pé ni ó máa ń jẹ́ kí èèyàn tún mọ experience nípa ayé, àwọn nǹkan tí àwọn, tí àwọn, àwọn news sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ kí èèyàn mọ̀. So tòrí náà ló dára, èèyàn tún máa ń kọ́gbọ́n náà bẹ́ẹ̀. Ìyànsẹ́lẹ̀ nípa àwọn ọ̀dà, eh, àwọn, eh, ẹlòmíràn. So mo máa ń gbọ́, mo ti jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa gbọ́, eh, broadcast dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ìdáàbòbò òòrùn sí ara mi lọ́pọ̀ ìgbà. Ní ìgbà tí òòrùn bá jáde, torí òòrùn yẹn máa ń pọ̀, gan gidi. So mo máa ń lo ìdáàbòbò òòrùn sí ara mi torí tí mo wọ inú òòrùn yẹn, kó tó di pé mo kúrò, tí mo bá mo wipe mo máa pẹ́. Mo máa pẹ́ nínú òòrùn, so mo máa lòbò. Táyé pé mo ń lọ ibiṣẹ́ láàárọ̀ mi kí n lo, tori mi kì í máa dúró sóòrùn níbi iṣẹ́. Mo ta ní pé mò ń jáde, tí mo dẹ̀mọ̀ pé mo máa gbá inú òòrùn kọjá bí mo máa pẹ́ nínú òòrùn dáadáa. So ìgbà yẹn ni mo máa ń lò o.

Ehn, gíga tí mo ga tó jẹ́ ìga márùn-ún àti inch méje. Òun ni mo ga tó. Ó dẹ́ ti ṣe díẹ̀ tí mo ti, tí mo ti wọn gíga tí mo ga tó. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé èèyàn o kì í máa gíga ò kí ń ṣe weight ara tí èèyàn máa ń fi kún ní ìṣẹ́jú ìṣẹ́jú. So, ò sì, ìyẹn sì dú-- ó sì máa ń dúró. So gíga tí mo ga dúró ni inch márùn-ún àti, márùn-ún àti dúró márùn-ún àti inch méje ni mo ga tó.

Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí pé, ẹ́, ó jẹ́ ìgbà tó jẹ́ pé èèyàn, a máa ṣe àjọ̀dún ìbí Jésù Kristì. Tẹ́ bá máa lọlé, a máa pa ẹran, a máa jẹun bó ṣe wu, máa-- a máa ní time lá-- a máa ní àkókò láti fi sùn. So àkókò, ẹ́, ìgbà àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn láti, láti, fẹ́ràn láti ṣe jù nítorí pé àwọn ọ̀rẹ́ tẹ́ pó tí pẹ́ tẹ́tí jọ, tẹ́tí sọ̀rọ̀, tẹ́tí jọ pàdé last, ẹ tún máa ní time láti fi bára yín sọ̀rọ̀, láti fi ṣe.

Ọ, ó ti tó, ó ti tó oṣù kan tí mo ti lọ sí ibi orin kẹ́yìn. And ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé torí ibi iṣẹ́ tí mò ń lọ lójoojúmọ́ ló jẹ́ kó, ló jẹ́ kó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ibi, ẹ́, orin kẹ́yìn. Ṣùgbọ́n nígbà mí tí màá wà nílé, tí ìwá ṣe kankan, mo máa fẹ́ràn láti máa lọ bẹ́ẹ̀ ní ó kéré jù ọ̀sẹ̀ọ̀sẹ̀. But, ṣùgbọ́n for now ó ti pẹ́, ó ti ṣe díẹ̀. Mo ṣù, mo rí, mo, mo like orin gan-an, mo like orin gan-an, but ṣùgbọ́n àwọn iṣẹ́ tí mò ń ṣe kò fi bẹ́ẹ̀ fún mi ní àyè láti lọ síbi orin lẹ́nu ijo mẹ́ta yìí.

Mi ń mọ àmì ìràwọ̀ mi torí pé àní ídí tí mo fi mọ̀ ni pé, eh, Krìstẹ́nì ni mí. Èmi ò kí máa ń ṣe àwọn tó máa ń wo ìràwọ̀ àti oríṣiríṣi kan bẹ́ẹ̀ torí àwa ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ ní ẹ̀sìn wa. So ìdí tí èmi fi mọ àmì ìràwọ̀ mi nìyẹn. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tó máa ń, tó máa ń wo, tó ń mọ ami ìràwọ̀ wọn. Ṣùgbọ́n emí na mi kọ̀fẹ́ torí pé ó, ó, ó, ó kò di sí, ẹ́ẹ́, ẹ̀kọ́ nínú ẹ̀sìn tí mò ń ṣe. So òun ni kò jẹ́ kí n ní, ẹ́ẹ́, fẹ́ mọ àmì ìràwọ̀ mi tí ó lè dá abẹ́. Torí kò kí ń ṣe, kò sí tí máa ń mọ̀, tí mi bá mọ̀ torí gbogbo wa nígbàgbọ́ pé inú Ọlọ́run ni ìràwọ̀ wa wà. Kò kí ń ṣe ká máa wo àmì ìràwọ̀ kiri.

Mo fẹ́ràn láti máa ṣe ìsọdọ̀tun nǹkan dáadáa torí tí n báa rí pé nǹkan tí mò ń lò lọ́wọ́ pé ó ti n, ó ti n, ó ti n, ó ti fẹ́ máa pa ipò dà bi ẹni pé o ti fẹ́ máa bàjẹ́. So kò tó di pé ó bàjẹ́ tán, ó dà kí èèyàn mo máa fẹ́ràn láti lọ gbé lárugẹ díẹ̀ síi láti ṣe ìsọdọ̀tun ẹ̀ sí. So that ó tún máa tún pẹ́, máa tún le ri lò fún ọ̀pọ̀ ìgbà. Kò tó di pé ó kọṣẹ́ lẹ̀ pátápátá tí ò ní fi, ẹ, tí ò ní fi ṣiṣẹ́ mọ́. So bẹ́ẹ̀ ni mo, mo máa ń ṣe ìsọdọ̀tun nǹkan dáadáa, mo máa ń ṣe dáadáa.

Mo lọ sí ọjà ní àná, àná ni mo kẹ́yìn láti lọ sí ọjà. And ídí tí mo fi lọ sọ́jà ọjà ní àná ni pé, ọ̀la ni ọdún, ẹ́, ọ̀la ni ọdún wa tí a máa ń pè ní ọdún tuntun. So mo lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo máa lò láti fi dáná ní ọ̀la. So, mọ́de ṣì lè padà lọ sí ọjà náà ní èní, ṣùgbọ́n àná ni mo kẹ́yìn láti lọ sí, ẹm, ọjà beni.

Èmi ò ní gíláàsì orùn, and idi tí mi fi ní, eh, gíláàsì orùn ni pé mi kì í sábà máa ń rìn nínú orùn. Ẹ̀kan, ẹ̀kan nígb-ní ọ̀pọ̀ ìgbà mo máa fi ń jáde lọ sí, ẹ́, inú ọrùn lọ máa rìn. So ìdí tí mi fi ní gíláàsì ọrùn niyẹn. Àti pé tí máa ń rìn nínú ọrùn, ọrùn yẹn ò kí máa ń tàn sí mi lójú lébí tí ẹ́ pé mo ti máa nílò láti lọ, ehm, gíláàsì orùn. So, mi ní gíláàsì orùn.

Orí ò kí ń ṣá i dédé fọ́ mi bẹ́yẹn lọ títí, ṣùgbọ́n orí máa ń fọ́ mi ní ìgbà kọ̀ọ̀kan ṣùgbọ́n kò kí ń ṣe lọ́pọ̀ ìgbà. And idi tóri lè fi fọ́ mi ni pé tí má tí lè ṣiṣẹ́ léra léra tí mi ń sùn tí mi wá àkókó farami láti sùn, so ó lè jẹ́ kí orí fẹ́ máa fọ́ mi, so ló máa jẹ́ kí a-- tó máa fi ń jẹ́ kí máa tí má tí lè ṣe bẹ́yẹn tí má tí lè po ti rẹmi, mo máa jókòó, mo máa try láti, ehn, fọkànbalẹ̀ díẹ̀ kó tó di pe mo bẹ̀rẹ̀ sódà orí ò fi ní fọ́ mi, so orí ò kí ń dédé ń fọ́ mi bẹ́yẹn lọ títí.

Mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́, mo ń jẹ́ Precious, mo dà jn ẹ́ Temitope. Ànd Temitope means Temi, ó tó ọpẹ́. So ìtumọ̀ orúkọ mi jẹ́, orúkọ mi jẹ́ orúkọ tó jẹ́ kó ní, ehn, ìtumọ̀ tó, tó, ehn, straight, tó kì ń ṣe pé kọ́lọ́kọ́lọ́. So orúkọ, ìtumọ̀ orúkọ mi, ó jẹ́ orúkọ to je pe ẹyàn le tètè dá mọ̀ ìtumọ̀ ẹ̀ torí Temitope ni orúkọ mi. So mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa.

Mo máa ń lo app WhatsApp, mo máa ń lo app, eh, Facebook, mo máa ń lo app Twitter eléyi tí a mọ̀ sí X báyìí. Then mo máa ń lo Instagram náà. So àwọn app, but eléyi tí mo máa ń lo lọ́pọ̀ ìgbà ni app X ta máa mọ̀ sí Twitter àti WhatsApp. Torí, ànd idí tí mo fi ń lo WhatsApp yẹn gan-an ni pé, ibẹ́ẹ̀ mo ti máa ń message àwọn ọ̀rẹ́ mi àní àwọn èèyàn tí mo mọ̀ bẹ́ẹ̀ yẹn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí lá-- ni láti, eh, lọ sí ọjà kí n ra àwọn nǹkan tó jẹ́ pé mo máa nílò ní ọ̀sẹ̀ tuntun tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí. Só dá mi ni máa, eh, mi ni fẹ́ lu àwọn nǹkan máa rí pé mi ò ní dání mọ́. So, eh, nǹkan tó jẹ́ ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí nìyẹn. Then ètò mi náà lára ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé mo máa fọ gbogbo àwọn aṣọ mi tó ti dọ̀tí pátápátá. Mo dẹ̀ máa tún háyàn àwọn aṣọ yẹn. Só that ọ̀sẹ̀ tó ń bọ̀, màá le, mi ni lè máa, eh, rọ́jú ṣe gbogbo nǹkan. So ètò mi fún ọ̀sẹ̀, fún ìparí ọ̀sẹ̀ ni eleyi.

Mo máa ń ka ìwé dáadáa torí pé mo jẹ́ ọmọ ilé ìwé. Mo ṣẹ̀ graduate ní ọdún méjì sẹ́yìn. Even pẹ̀lú ìyẹn gan, mo máa ń fẹ́ràn láti ka ìwé nígbà tí n bá wà nílé tí n bá ṣe'nǹkan kan. Even tóò bá kìí ṣe ìwé gan, tí n bá wà ní ori Twitter, mo máa ń fẹ́ràn láti ka ìròyìn oríṣiríṣi. Ìyẹn náà jẹ́ another, ọ̀pọ̀ ìgbà fún ènìyàn náà láti ka ìwé. So bẹ́ẹ̀ni mo máa ń, mo fẹ́ràn láti ka.

Mo fẹ́ràn láti máa rìn àtẹ̀gùn gan. Mo fẹ́ràn rẹ̀ gan ju pé kí máa gbé mọ́tò gan lọ. Torí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo wà nínú, mo máa ń ṣe sport like basketball. So nígbà tí mo ti wá graduate, mi ò fi bẹ́ẹ̀ lọ sí àwọn kíní ẹ̀ mọ́. So ọ̀pọ̀ ìgbà fún mi láti keep fit ni pé kí máa rìn, kí máa rìn. Nígbà mí gan ní ìrọ̀lẹ́, mo lè má ní ǹkan tí mo ń ṣe, mo kò lè dé jáde kí n dẹ̀bẹ̀ sí ti máa rìn ní àdúgbò fún ara mi láti rìn. Torí pé mí ò ráyè rìn ní ọwọ́ ọ̀sán bíòyà to pé mo gbé mọ́tò lọ ibi iṣẹ́. So mo fẹ́ràn láti máa rìn àtẹ̀gùn dáadáa.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa lọ́dọ̀ mi, àti pé ìṣẹ́ gan tí èmi gan-an ń ṣe gan-an ni pé kí máa pe àwọn oníbàárà. So ta b, tó bá ti ṣe díẹ̀ ta bá ti rí ẹni yìí kó ṣe nǹkankan lórí áàpù wa, a máa pè e, a pè pé, "wo, ehm, so ní nǹkan tí, eh, ìṣòro tó ń dojúkọ ni ó jẹ́ kó, eh, siṣẹ́ lórí kíni áàpù wa ni?" tàbí àwọn tó bá ṣe join app wa, a máa pe wọ́n, àwọn gangan ni oníbàrà títun. So a máa pe wọ́n, a dẹ̀ máa ṣàlàyé fún wọn pé nǹkan báìbáì lá ń ṣe lórí áàpù wa, beleyii náà ṣe lè ṣe àti ọ̀nà tí á bèèrè lọ́wọ́ wọn pé kíni àwọn ìṣòro tí wọ́n n dojúkọ lórí áàpù wa ka lè, ka lè improve lórí rẹ̀. So bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun.